Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a máa ń ṣe láti mú kí iṣẹ́ wa rọrùn ní ibiṣẹ́ àbí ní inú ilé. Ni àkọ́kọ́, tábìlì iṣẹ́ ní ipa tó ní agbára nínú bí iṣẹ́ rẹ ṣe máa yá. Ó de tun ní ìwulọ̀ tí rẹ bó ṣe wù kí ọ́ rí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nígbàgbọ́ wípé tí tábìlì àwọn bá mọ́ tí wón ń to àwọn nǹkan tí wón fi ń ṣiṣẹ́ sí orí rẹ̀ máa jẹ́ kí iṣẹ́ wọn yá. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí o bá jẹ́ ẹni tí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní ibi iṣẹ́ rẹ, tábìlì rẹ kò ní ṣaláì má ní ẹrù kan àbí èkejì lórí. Torí eléyìí máa jẹ́ kí o mọ̀ wípé iṣẹ́ pọ̀ fún ọ tí o fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò kín fẹ́ fi iṣẹ́ tí wón bá ti parí sí orí tábìlì wọn, ṣùgbọ́n ní ìgbà mìíràn wọn kò ní àǹfààní láti gbé àwọn iṣẹ́ náà sí ibòmíràn. Tí tábìlì bá kún fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó máa jẹ́ kí o mọ̀ wípé iṣẹ́ pọ̀ fún ẹ láti ṣe. Tí ó bá de jẹ́ àwọn iṣẹ́ tí o ti parí náà ni, ó tún ní àǹfààní láti ṣe yẹ̀wọ̀n wò kí ó máa ba ṣe àṣìṣe. Oríṣiríṣi nǹkan ni àwọn ọmọ ènìyàn máa ń kó sí orí tábìlì wọn. Tí o bá jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ alákọ̀wé, àwọn nǹkan bí ẹ̀rọ ayára bí àṣáà rẹ máa wà lórí tábìlì rẹ. Laptop rẹ náà máa wà níbẹ̀, ẹ̀rọ tó fi ń pe ènìyàn náà máa wà níbẹ̀, ẹ̀rọ ìkọ́wé rẹ, ìkọ́wé rẹ máa wà níbẹ̀, ìwé rẹ máa wà níbẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan Àwọn mìíràn fẹ́ràn láti máa gbé oúnjẹ àbí nǹkan oúnjẹ sí orí tábìlì wọn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń gbé sí orí tábìlì wa yìí ní wọ́n ní ipa kan àbí èkejì tí wọ́n kó nínú bí iṣẹ́ wa ṣe máa yá àbí bí iṣẹ́ ṣe máa falẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò tí lè nígbàgbọ́ wípé òun ní láti máa tún tábìlì òun ṣe ní òwúrọ̀ tí ó bá tiji.